Ẹ̀mí àti àwọn ẹbí mi níìsín bí mo ṣe wà yìí, torí mi, mi ò sí lá, mi ò sí ní abẹ́ ẹbí mi mọ́. So àkókò mi, àkókò tí mo máa ń lò pẹ̀lú wọn ni pé mo kàn máa ń pè wọ́n ni lórí phone. Ìgbà mí video call, mà á pè wọ́n, mummy mi, mo máa bá wọn sọ̀rọ̀ for long. Just from time to time, ọjọ́ méje, ọjọ́ mẹ́ta interval. Just like that. I used to spend time calling them to discuss torí ibi tí wọ́n wà, ó jìnà sí ibi tí èmi wà.

Èmi ò kí ń ta ǹkan. Mi ò ní product tèmi ń tà. Àmọ́ mo máa ń ra ǹkan lọ́wọ́ àwọn èèyàn. But tó bá jẹ́ business person lèmi, bí màá ṣe máa bá àwọn oníbàárà mí ra, àwọn customer mi, bí màá ṣe máa bá wọn sọ̀rọ̀ in a polite way ni, in a way of giving an incentive tó máa ginger wọn láti bá mi rajà. Ehen, bí màá ṣe máa bá wọn sọ̀rọ̀ nìyẹn because they say customers are always right. You are out there for the money, so ǹkan tó, ǹkan tó fẹ́ ló máa, ló máa ṣe for any, for what, for no matter how it is to get what you want from them.

Last year, last year December ni mo sì kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. That was the last time tí mo kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Wọ́n tún fún wa ní orientation of gbogbo routine iṣẹ́, bí iṣẹ́ wa ṣe ń lọ, bó ṣe yẹ kí a ṣe máa ṣiṣẹ́. Retreat ni tí a máa ń ṣe ní ọdọọdún towards the end of the year. So last year December ni mo kẹ́rìn kọ́, gbogbo àwọn nǹkan yẹn.

Mo ní nọ́mbà orílẹ̀, mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà fóònù mi ni nọ́mbà orílẹ̀ mi. Àbí orí, orílẹ̀ wo lè tún lè, lè, lè ń bèèrè èmi o, kò yé mi. Nọ́mbà orílẹ̀ báwo? Nọ́, ṣé nọ́mbà Nigeria? Nigeria ni mo wà. Nọ́mbà tí mo dẹ̀ ń lò nọ́mbà Nigeria ni. So mo ní nọ́mbà orílẹ̀ and mo ní, mo ní nọ́mbà, eh, national identity nọ́mbà, mo ní.

Ìdúnàádúrà, bí mo ṣe ń ṣe ìdúnàádúrà. Àkọ́kọ́ mo máa ń lọ church, mo máa ń lọ ilé àdúrà, mo máa ń gbàdúrà ní ilé àdúrà, mo máa ń gbàdúrà nílé mi. Tí mo bá lọ office, mo máa ń gbàdúrà nínú office mi. Kò sí ibi tí mo wà tí mi ò gbàdúrà. Kò sí àkókò tí mi ò de lè gbàdúrà. Mo máa ń gbàdúrà ní gbogbo ibi, gbogbo ìgbà.

Ah, ìdènà ọkọ̀ bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀. Wẹ́, ah kò síí, there is no any alternative to it. Tí traffic bá ti pọ̀ lójú ọ̀nà tí mo ń lọ ibi iṣẹ́, a máa, ìyẹn máa kọ síí, eehn, lateness láti dé ibi iṣẹ́ ni. So nǹkan tí mo máa ń ṣe ni pé mo máa ń tètè ń jí kúrò nílé. Tí mi ò bá fẹ́, tí mi ò bá fẹ́ fẹ́ẹ̀sì ìdènà ọkọ̀, mo máa, mo máa ń tètè ń kúrò nínú ilé ni. So tí mo bá ti jáde very early before the traffic build up, màá ti kọjá, màá ti dé ibi iṣẹ́. Ǹǹkan tí mo máa ń ṣe ni ẹ. Dén tí mo bá dẹ̀ tí tí mi ò bá tètè, it's better kí n kúkú dúró tí traffic yẹn bá ti kọjá. Nítorí time side wa yìí, time wà tí traffic máa build and time dà tí traffic yẹn máa reduce. So tí traffic bá ti reduce, màá wá jáde.

Tí mo bá fẹ́ tàrò sí àwọn alábà n ṣiṣẹ́pọ̀ mi mo máa ń praise wọ́n ni, mo ma ń compliment iṣẹ́ tí wọ́n bá ti ṣe, ìgbà mí mo dé máa ń motivate wọ́n, so iye ma ń fún wọ́n ní motivation. Good morning iye ma ń fún wọ́n ní motivation àti lè ṣiṣẹ́ dada nígbà mí nkò tí mo ma ń ṣe ni e.

À, èso tí mo fẹ́ràn láti máa jẹ pọ̀ òun. Éh éh, mo láì kí apple, apple wọ́n. Mo láì kí pineapple, mo láì kí pineapple dáadáa. Mo wá láì kí cashew, mo láì kí èso cashew. Mo dẹ̀ tún láì kí Òrom̀bó, tangerine. Àwọn èso tí mo láì kí pọ̀. So díẹ̀ lára àwọn ilé tí mo láì kí jù ni ẹ́.

Nǹkan tó máa ń mú mi rìn rìn bí exercise náà ni. Tí mo bá ń lọ síbi iṣẹ́, mo ń rìn. Mo máa rìn dé ibìkan kí n tó gẹ́tìì. Mo máa rìn dé bus stop mi kí n tó wọnú ọkọ̀. Tí mo bá ń lọ sọ́jà, mo máa rìn dé bus stop kí n tó gẹ́tìì kẹ̀kẹ́ ọ́ tricycle ọ́ machine. Tí mo bá dẹ̀ fẹ́ lọ sí lẹ́síìn mi, ẹsẹ̀ ni mo fi máa ń rìn lọ sí lẹ́síìn tí màá fi rìn padà wá torí láàárín àdúgbò mi ni.

Mo ní ìwà tó dára ní ìgbà tí mo bá ń jẹun. Tí mo bá ń jẹun mi kì í sọ̀rọ̀, mi kì í nítà, mi kì í gist. Tí mo bá ń jẹun, mo máa- omi máa ń wà níwájú mi. Tí mo bá ń jẹun, mi kì í rush oúnjẹ mi. Tí mo bá ń jẹun, mo máa ń pa ẹnù mi dé. I close my mouth and chew my food. So mo ní good table habit. Yeah.

Mi mọ bí wọ́n ṣe ń fọ́n o. I don't know how to fon. Mi tíì fọn rí. Mi ò wà ní àárín àwọn tó máa ń fọ́n. So, ìdí tí mi ò fi mọ bí wọ́n ṣe ń fọ́n nìyẹn. Tí mo bá dẹ̀ ní kí n lọ kọ́, ibi tí màá ti kọ́, àfi tí mo bá lọ sí ìsàlẹ̀. So, òkè ọya ni mo wà. Mi ò mọ bí wọ́n ṣe ń fọ́n.

Kò sí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan tí mo lò rí. Mi tí ì lo iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan rí. Iṣẹ́ tí mo ti ṣe, iṣẹ́ tí èmi ti ṣe rí òun ni iṣẹ́ mo ti ṣiṣẹ́ akọ̀wẹ́ akọ̀wẹ́ ní school tí mò ń kọ́ àwọn ọmọ ní ìwé ní school. After that, iṣẹ́ ìjọba ni mo wá rí ṣe. So mi tí ì ṣe iṣẹ́, kò tí ì ṣi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan tí mo lò rí.

Ìgbà tí mo wà ń kékeré ni mo máa ń ṣe ère ìdáni. Àmọ́ nísìnyí kín mo fẹ́ fi ère ìdáni ṣe. Mí kí ń sọ ọmọdé, àwọn ọmọdé ló máa ń mọ ère ìdáni. Èmi ò ṣe ère ìdánì mọ́. Ó ti pẹ́ tí mo ti ṣé, mo ti ẹ̀ ti gbàgbé ìgbà tí mo ṣe last. Ìgbà tí mo wà kékeré ni.

Ìrọrí kan ni mo máa ń lò. Ìgbà mí gan mi kì n lò ìrọrí torí mi ò like pillow. Ìrọọrí tí mo, tí mo ní síbí yìí ó, ó ti le jù mo fẹ́ rà míìn. So, mi tí mo bá fẹ́ lo ìrọrí, ẹyọ kan ni mo máa ń lò. But as it is now sef mii kìn lò anyone nínú méjì tí mo ní. Mi ó like àtí máa lo ìrọrí.

Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè o. Mo fẹ́ràn rẹ̀ dáadáa, but tí ó bá sí, mo máa fẹsẹ̀ mirin. But tí mo bá lọ sí ibi tó, tó story building tó ga dáadáa, ẹ̀rọ ìgbésókè ni. Láìsí ẹ̀rọ ìgbésókè, ah! Stress yẹn máa pọ̀ jù. So mo like ẹ̀rọ ìgbésókè.

Nǹkan tí mo fẹ́ràn jù nínú yàrá mi, àkọ́kọ́ mo fẹ́ràn couch mi. Mo ní couch kan tó jẹ́ pé ó tóbi. Orí couch yẹn ni mo ti ẹ sun ṣínṣín. Mo máa ń sùn lórí couch yẹn títí dojúmọ́, títí darọ̀. Mo dẹ̀ tún like television set mi pẹ̀lú decoder mi torí ǹkan tó máa ń keep mi busy nìyẹn ti ina bawa. Orí ẹ ni mo ti fi ń gbọ́ ìròyìn.

Mi ò sí nínú àwọn ojú òpó ayẹ̀lújàara kankan. Mi ò, èmi ò sí nínú ẹgbẹ́ kankan. Kò sí ẹgbẹ́ tí mo wà. Ẹgbẹ́ tí mo wà, ẹgbẹ́ church nìkan ni mo wà pẹ̀lú ẹgbẹ́ ọmọ àwọn ọmọ ìlú wa tó wà ní Abuja bí. Mi ò, mi ò wà nínú ayẹ̀lújàara kankan níbí.

Mo máa ń kọrin kẹ́lẹ́ tí èmi nìkan bá ti wà nlé tàbí tí mo tie ń lọ lóju ọ̀nà nígbà mí, orin máa ń wá sọ́kọ̀ mi tí màá máa kọ kẹ́lẹ́, tí màá kan màá kọ diédié tí màá máa lọ. So mo máa ń kọrin kẹ́lẹ́ o dáadáa.

Mo fẹ́ràn láti máa rìn lókè. Mo fẹ́ràn láti máa rìn lókè, àbí ṣé kí n ṣe ń kọ́ tẹ́ẹ́ mean nìyẹn, ìrìn òkè? Mo like ìrìn òkè náà. Mo like ìrìn òkè dáadáa.

Ẹ̀rọ ayárabíàṣá bí ti báwo. Ẹ̀rọ ayárabíàṣá bí mo ṣe ń yanjú ẹ̀. Bí mo ṣe ń yanjú every other thing tí mo, tí mo ní, gbogbo àwọn ẹ̀rọ tí mo ní. Bí mo ṣe ń yanjú wọn pẹ̀lú, mo máa ń lo oníkálukú ní àsìkò ẹ. Mi ò dẹ̀ kí ń lò wọ́n jù. So that ki won má bàa bàjẹ́. So bí mo ṣe ń yanjú gbogbo ẹ̀rọ mi nìyẹn.

Tí mo bá fẹ́ gbéṣẹ́ fẹ́ èèyàn, mo máa wá alternative so that ẹnikẹ́ni tí mo bá ti gbéṣẹ́ fún tó kọ̀ máa tètè wá ẹlòmíì tó máa rọ́pò ẹ̀. So wọ́n máa ní substitute nǹkan tí mo máa ń ṣe nìyẹn nípa iṣẹ́ àwọn àkànṣe.